Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ìgbésí ayé wo ni eeyàn wá nígbà tí gbogbo ǹkan bá rí báyìí. Ìgbà kan ní orílẹ̀ èdè tó lúwaẹ́ wà, ìgbésí ayé woní olúwaẹ́ fẹ́ ní. Lẹ́nu jọ́ mẹ́ta yii, n o tiẹ̀ ní ìgbésí ayé kankan. Kò tì è ye mí bi mo ṣe ń gbé ile ayé mí. Mo ṣà ngbèé. Lọ́pọ̀ ìgbà tí olúwa rẹ̀ bá tí ń rí ń jẹjẹ, tí inu olúwa rẹ̀ ò sì bàjẹ́, èèyàn o máa gbe bẹ́ẹ̀ náà. Kò sí ìgbésí ayé kankan. Ìgbẹ́ pẹ̀lú ọmọ, nígbà tí èèyàn bá ní ọmọ tó tú l'óyún sínú, edakun irú igbésí ayé wọ̀ ni èèyàn o fẹ́ máa gbé. Won o tọ́jú ilé, wón o tọ́jú ọmọ, wón o tọ́jú oyún un, wón o tọ́jú ara rẹ̀. Kíin tie tò rayẹ̀ tọ́jú ara mi gan-an, gbogbo ọjọ́ tilo, ó tun di ojo kejì. Ko to di pé mo wáa rò pé mo fẹ́ jókòtí iṣẹ́? Kí Ọlọ́run kí ó ṣàánú wá. Mo ní iṣẹ́ kan pàtó ti ẹ́mi nṣẹ. Gbogbo òwò lówó tèmi. Jàma jàma ni olúwa rẹ̀ ń ṣe. Jàma jàma óun deni, n o ti rí owó ń bẹ. Ibi tèmi ti ń rówó gangan gangan gangan, oun ní látọ̀dọ̀ ọkọ mi. Iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń rówó ni. Tí mo bá ti báa gbálẹ̀, tí mo bá tún le ṣe, tí mo bá dáná, n o rí owó. Bí àwa ṣe ń rówó ń ti wá ni. Ẹ fẹ́ sọ wípé n ò ní nǹkan ṣe abi? E tíẹ sọ ná. Kí n gbọ́ Kí n wá kọ́ ẹjọ́ lẹ̀ kí n rò fún yín. Koo se ńkan tí ó rọrùn nítorí wipé, sebobá dìgbà tí ìmo bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ lokunkundun báyìí, báwo ni ayé olúwa rẹ tie ṣẹ̀ fe rí, báwo ni ìgbésí ayé ṣe fe rí? Tí kii de ṣe nǹkan tí ó jẹ́ wípé èèyàn o lè ṣe aláì Mase. K'èyàn tọ́jú ilé kó tọ́jú ọmọ, kó tọ́jú ọkọ, kó ṣiṣẹ́. Ìgbà wo gan-an ló fe raye ìtọ́jú ara e? Ìgbà wo? Obìnrin ń rẹ́, obìnrin ń, wọ́n ń gbìyànjú o, tí ń ṣe kékeré. Àwọn ọkùnrin aláìníròun kan wọ́n á máa bèrè àwọn ibírẹ̀ agọ̀, tí wọ́n a máa sọ wípé, kí ní, kíló, kíló n múu wa sórí tábìlì? Ọkùnrin tó bá bèrè rú àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀, ṣẹlo yẹ kan paa ni. Nítorí pé, bó bá tún ṣiṣẹ́ lọ, tó bá lóyún láàárín rẹ̀, àdánwò kan tún nìyẹn. Bẹ́ẹ̀ ni, àdánwò ni. Nítorí wipé àti gbé oyún sínú ko se ńkan tí ó rọrùn. Kò sì ń kọ tí ó rọrùn rárá. Dipo dipo ká wá sọ̀rọ̀ àti bí mo. Bo bá wá bímo náà tán, òun náà ni ó máa wọ ọmọ, tó máa fi dàgbà. Igba tobaya, w'on a l'ọkùnrin ló lọmọ. Oto leni tó ṣe wàhálà, otọ̀ lẹ̀ni tó lọmọ. Bo ti máa n rí nu. Bẹ́ẹ̀ sì ni, beeyan jẹ́ ọkùnrin náà, olúwa oun náà a kúkú rírò. Nigba to bá lọ láti àárọ̀ tó dé lálẹ́, tó ṣiṣẹ́ lọ, àwọn tó ń bá a ṣiṣẹ́ gan-an, tí wọ́n bú ẹ bú ẹ bú ẹ, sọ̀rọ̀ burúkú sí ẹ, tó tún dé, owó tó lọ pa tí ò tún tó nkan. Ṣé ìgbésí ayé nìyẹn? Ṣé ìgbésí ayé nìyẹn? Ìgbà wo gan-an ló máa raye láti lo ìgbésí ayé ẹ? Bo tún kó owó náà dé gan-an. Ìyàwó ń bẹ́ẹ̀ nlé, ọmọ ń bẹ́ẹ̀ nlé. Kí ni wọ́n ń jẹ? Ọmọ òún o lọ ilé ìwé. Tó bá ṣẹ̀ bímo, ọmọ òún o wọ pampásì, yóò wọ àdìmọ́de. Oò sì san owó lé. Ìgbà wo gan-an ló fẹ́ rí ile ayé rẹ̀ gbé? Ayé yìí ò ní agbára gan. Àh! Ó lágbára o. Ó ti sún mi. Bí mo bá lè sá lọ. Bẹ́ẹ̀yan sì ni òun fẹ́ sá lọ kúrò ní ayé òun, ó ti ṣe tán àti kú nù. Aa máa gbé náà ni. Aa máa gbé ni. A sa sì ní kúrò láyé. Ọlọ́run o máa fi ara dẹ̀ wá. Aa o ní í ṣe lásán. Wàhálà wa ò ní já sófò. A sì ní ṣe wàhálà mo iṣẹ́ kékeré òwo nlá la máa kale ma rí ayé wa gbé. L'agbara ase t'Olorun.

Ibi wo ni o fẹ́ràn jùlọ? Ah! Kí ó tó di wípé mo di ayá lẹ́dẹ̀ ọkọ̀, ilé bàbá mi ni mo fẹ́ràn jù bẹ́ẹ̀ni. Kí n sá wà nílé kí n má re ibi kan, bí n bá ma wa re ibi kan kó má ṣe ibi tí ó ní mí lára, kí n kan dídé, kí n múra, kí wọ́n sì gbé mi lo bẹ́ẹ̀, kó má ṣe mí ni màá ṣe máa wa ọkọ̀ kiri ṣe tó ọkọ̀, ṣe tó bọ́ ṣe máa jẹun, ṣe tó gbogbo wàhálà àwọn yẹn, kí n sá ti dé bẹ́ẹ̀, kí n sì gbádùn ara mi pẹ̀lú boya àwọn àbúrò mi àti àwọn òbí mi. Èmi òun ṣe ẹni tí ó má ń jáde, mo feran kí n máa jókòó sílé, kì í sì máa wo amóhùnmáwòrán. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti di aya ni ọdẹ ọkọ̀, ilé ọkọ mi ni mo fẹ́ràn jù. Kí n jókòó sílé kó má sì eni kan kan tó ń ní mí lára. Bí n bá sì wà nílé kó má ṣe wípé bá mi mu eleyi wá, bá mi se eleyi, bá mi ṣe gbá, bá mi se awo. Kí n sá jókòó kí n ma jẹ ayé mi íru nǹkan tí mo fẹ́ràn ni. Bí mo bá sì máa jáde kó ṣe wípé èmi àti ọkọ mi la jọ máa jáde. Niwọn ba ìgbà tó bá ti jẹ́ wípé èmi àti ọkọ mi la jọ jáde, ibi táa bá n lọ mo máa fẹ́ràn ibe, bẹ́ẹ̀ni. Torí kò sí irú ibi náà tí mo fẹ́ lọ. Àfi tó bá jẹ́ ibi tí n ò dé rí tó sì jẹ́ wípé àwọn ǹkan tó, tí ó yani lẹ́nu pọ̀ ńi bẹ ni mo fi lè fẹ́ràn bẹ́ẹ̀ kó jẹ́ emi nìkan. Kò sí irú ibi tí mo fẹ́ lọ tí mo máa gbádùn ara mi tó bá ti jẹ́ èmi nìkan tí mio bá ti tẹ́lẹ̀ ọkọ mi lọ. Irú èèyàn tí èmi jẹ́ ni. N ò sì mọ̀ bí wọ́n ṣe ń bá yàn ṣọ̀rẹ́ kó a di wípé ibi táa ti pàdé láti dọ́rẹ̀ẹ́, táa jẹ gbádùn ara wa, táa dẹ, n ò mọ bí wọ́n ti ń ṣe. Torí bẹ́ẹ̀ ni n ò ṣe le ri Torí bẹ́ẹ̀ ni n ò ṣe dáa jade ti n ba ti jókòó nílé, kí n máa gbádùn ara mi. Iru nǹkan bẹ́ẹ̀ lemi màá n fẹ́ràn. Kó máa dáná sími lẹ́nu, kó má ṣe emi nikan ni màá tún dana, bẹ́ẹ̀ni. Kí wọn bá sì dáná ki won ran nǹkan tí n ò jẹ fún mi bí pizza àti ice cream, cheese stick, n o fi bẹ́ẹ̀ fẹ́ràn shawarma, bí kí n rí burger, Chinese fried rice, chicken ah! KFC chicken bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn ẹran adìẹ gan ni, ha! Mo fẹ́ràn ẹran adìẹ. Bí ẹní fẹ́ràn owó. Agágà kí n rí eleyii tí wọ́n dín, tí wọ́n wá fi ẹyin àti, eh, flowers tí wọ́n fi yí. Iru àwọn-ohun, ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn nǹkan tó dùn gan ni. Lo pọ̀ ìgbà tí ń bá sá wà nílé, n ò nílò láti lọ ibi kankan kí n tó gbádùn ara mi. Kí n wà nílé pẹ̀lú ọkọ mi ká jọ máa jẹ́ ká jọ máa jiroro. Nǹkan tí mo fẹ́ràn ni. Àbí kí n máa wo amóhùnmáwòrán. Iyin ò ní wàhálà. Ṣùgbọ́n, ah! Ẹ̀mí náà kì í ṣe wípé n ò fẹ́ràn nǹkan tó dára o. Bí mo bá sì máa jáde kí n lọ sí bii Paris, kí n lọ sí bii Dubai, ṣé mo, kí n lọ sí bii Turkey, kí n lọ sí bii Maldives. Iru àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ó lè jẹ́ kí inú mi dùn pé mo fẹ́ jáde. Kì n ṣe wípé kí n wá gbéra láti ibi, kí n lọ sí Shoprite, kí n lọ sí àwọn ibi kéékèèké, kéékèèké wọ́n yẹn tó jẹ́ wípé mo lè rán yànkan bá mi ra nǹkan tí wọ́n bá ń tà ń bẹ wá sílé mi kì í sì máa gbádùn ara. Ko n ṣe iru àwọn èèyàn bẹ́ẹ̀ tí ó máa lo party kiri, tí ó máa ń jẹ party kiri. N ò fe ariwo, n ò sì fẹ́ wàhálà. Iru èèyàn ti, àwa jẹ́ ẹnu. Láìpẹ́ láì jìnnà mon ń gbàdúrà kí ẹn náà lọ sí Mecca. Ah! Àbí? Kí n lọ Mecca pẹ̀lú ọkọ mi. N ò sì fẹ́ dá lọ, mo fẹ́ lọ pẹ̀lú ọkọ mi bẹ́ẹ̀ni. Àbí kí n lọ umra? Hhm. Iru àwọn ibi tí èmi fẹ́ lọ ni.